Tí mo bá ń dúró de nǹkan, mo máa ń ṣe oríṣìíríṣìí nǹkan láti pa àkókò. Tí mo bá ń dúró de nǹkan, nǹkan tí mo máa ń ṣe ni pé mo máa ń, mo máa ń tẹ fóònù mi nígbà. Nígbà kan mo máa ń gbẹ́yàn, máa ń gbẹ́yàn mi ìsọ̀rọ̀ tí mo bá ń dúró de nǹkan. So, mo máa ń ṣe nǹkan oríṣìíríṣìí, mo máa ń tẹ fóònù mi, mo máa ń wo, mo máa ń wo àwọn videos.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn á ti wà nínú oòrùn torí mo lè sinmi, mi ò ní ní ìgbà tí bá n ṣe ìdààmú n pa iṣẹ́ torí o gbogbo ibi tí ibi tí dá, ṣo mi ò need láti má ṣe ìdààmú pé mo need láti ṣiṣẹ́, mo ní ààyè àti ìsinmi dáadáa.

Nísìnyí o, ẹ̀rọ tí mò ń lò nísìnyí kò fún mi ní wàhálà o, àmọ́ màá ra tuntun. Oṣù tó ń bọ̀, màá ra ẹ̀rọ tuntun oṣù tó ń bọ̀ torí fóònù mi tí mò ń lò nísìnyí gan an, mo nílo áti fi fóònù ṣi, o máa di méjì lọ́wọ́ mi.

Tí mo bá rí ẹni tí mo mọ̀, mo ki ẹ̀kaàrún, ẹ̀kàásán àbí ẹ́ẹ̀kàálẹ́. Tó bá mọ́wọ́ wá, màá gba ọwọ́ rẹ̀. Àbí tí mo bá, tí mo bá rí ẹni, ẹni tó jù mí lọ pé mo fẹ́ kí pẹ̀lú o, mo fẹ́ kí, màá gba ọwọ́ rẹ̀. Tó bá fún mi lọ́wọ́ ni o.